Ṣé o mọ ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? A, tí a bá wo dáadáa tí a bá ń sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, a rí i pé, à, àwọn bí wọ́n ṣe ń ṣe ní orí Íńtánẹ́ẹ̀tì ó pọ̀ gan. And then bí àwọn ènìyàn ṣe máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, òun náà ó yàtọ̀ síra wọn nítorí àwọn tí wọ́n ń tà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn náà ni wọ́n pín sí oríṣìíríṣìí. Tí a bá wo dáadáa, a rí i pé a ní àwọn Jumia. Àwọn Jumia, àwọn náà, a, ààyè kan ni nínú Íńtánẹ́ẹ̀tì tó ṣe pé ètò wọn ni kí wọ́n tà nǹkan àbí kí ni wọ́n tà nǹkan, àwọn nǹkan oríṣìíríṣìí. Léyì tó ṣe pé, a, wọ́n ṣe platform fún nǹkan tí wọ́n ń tà yìí, tí gbogbo ẹni tí ó bá fẹ́ ra nǹkan lọ́dọ̀ wọ́n, tí yóò lọ register ní abẹ́ platform wọn. Tí wọ́n bá ti register, lẹ́yìn ìgbà náà ni wọ́n á wọ ààyè ibi tí wọ́n ti máa ń wá àwọn nǹkan. Ìgbà náà ni wọ́n á ti kun nǹkan tí ń fẹ́ ṣe. Bóyá àwọn Jumia ni kó tó lè sọ pé òun fẹ́ rà, dípò dípò pé yóò tẹ̀ mọ́, yóò tẹ̀ sanwó. Àwọn tí wọ́n wà ní abẹ́ Jumia ni ẹ. Tí a bá wo lẹ́yìn Jumia yìí, a ní, a, Alibaba. Àwọn náà platform kan ni lẹ́yì tó ṣe pé àwọn náà máa ń ta àwọn nǹkan oríṣìíríṣìí ní abẹ́ platform náà. So àwọn náà ó dà gẹ́gẹ́ bí, a, ó dà gẹ́gẹ́ bí Jumia ni lẹ́yì tó ṣe pé àwọn companies tí wọ́n ń tà nǹkan, a, Jumia àti Alibaba wọ́n dàbí abẹ́ inú ni. Níyì tó ṣe pé àwọn companies tí wọ́n ń tà nǹkan, wọ́n wà, wọ́n ti ṣàlàyé àwọn ẹ̀rù tí wọ́n ní tó wà available. So wọ́n ti ṣàlàyé rẹ̀ fún àwọn tí wọ́n ni Jumia àti Alibaba pẹ̀lú àwọn platform mi. So lẹ́yìn ìgbà náà, wọn ní pé àwọn Jumia yẹn àti àwọn Alibaba yẹn even though pẹ̀lú àwọn Temu, wọ́n máa ṣàlàyé pé àwọn nǹkan tí àwọn ní ní ò, ní àwọn nǹkan tí ó wà available so that tí àwọn ènìyàn bá fẹ́ rà, wọ́n lè order fún un. Tí wọ́n bá ṣe order fún un, nǹkan tó wà available nìyẹn nítorí pé wọ́n máa ń kọ iye tó bá wà available síbẹ̀. Wọ́n lè má kọ sí gbogbo àwọn platform náà but àwọn platform, inú àwọn platform tí mo mọ̀, wọ́n máa ń kọ síbẹ̀. So tí wọ́n bá ti kọ síbẹ̀, wọ́n kọ iye owó tí wọ́n ń tà, wọ́n sì kọ iye owó tí yóò gba ẹ̀ ń gbé wá. Léyì tó ṣe pé tí èyí tó bá jọ mọ́, èyí tó bá jọ mọ́, èyí tó ń gbé wá láti ìlú ìbò tán owó títẹ, òun máa yàtọ̀. And then àwọn nǹkan wà tó ṣe pé, a, wọn kí ẹ tí ó bá lo oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta kí wọ́n tó gbé wá tí lọ́gán tí dọ́dọ̀ wọn, àwọn ò ní problem. Àmọ́ àwọn náà máa ń kọ síbẹ̀ ìgbà wo lọ fẹ́ sí, bó bá ṣe fẹ́ sí, bó bá ṣe fẹ́ kó yá sí, bẹ́ẹ̀ náà ni owó gbigbé wá rẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n fi kàn owó èyí tí wọ́n lè tẹ̀ gbé wá, ẹ má pọ̀ ju owó yìí tí ẹ máa ń pẹ̀ lọ. So tí a bá wo ní ọ́dà Jumia, èmi mo ti order fún power bank rí. Léyì tó ṣe pé power bank náà ti company Oraimo ni. Nígbà tí mo order rẹ̀, ọjọ́ tí wọ́n ní wọ́n bá ń gbé wá, wọ́n bá ń gbé wá ní ọjọ́ náà. Léyì tó ṣe pé èmi sì ti fọ́ kan owó nígbà náà. Nígbà tí wọ́n pè mí, mo sọ fún wọn, èmi ò tẹ́ wá available. Dípò dípò pé kí ẹ tẹ̀ rí mi pé kí n máa fún ẹ lówó owó power bank nígbà tí wọn á ti mú adéhun ṣẹ.